Báwo ni wọ́n ṣe máa ń tọ́jú èékánná rẹ? Èékánná mi jẹ́ ǹkan tó jẹ́ pàtàkì gidi gan. Èékánná o sì jẹ́ ǹkan tí ó jẹ́ pé tí ẹ̀yin ò bá mu ojú tó dáadáa. Ìmáa ń jẹ́ kí ẹ̀yin ó di obun àwọn èèyàn o ma wo èèyàn gẹ́gẹ́ bí ǹkan tí kò ì tọ́jú ara rẹ. Lọ́wọ́lọ́wọ́ bí mo bá bàì, èékánná mi ti gùn, mo sì fẹ́ gẹ daadaa. Mọ̀ ń dúró di ọ̀kúnrin ǹkan tí máa ń bá mi gé èékánná. Àwọn gé èékánná, gé èékánná máa ń kọjá ní àdúgbò wa, tó bá ṣe jẹ́ tàn bá ti rí àwọn ọkùnrin náà, hun pẹ̀wẹ́ wọn kí wọ́n bá mi gé èékánná mi.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà. Àmọ́ tẹ́lẹ̀ nìyẹn. Lẹ́tà ò tí jẹ́ ohun àtijọ́ lọ́wọ́ táwá yi. Ayé digital la wa. Àní mo nílò fóònù mi kí n kọ lẹ́tà sí ọ̀rẹ́ mi àti àwọn mọ̀lẹ́bí. Wọ́n sì gbọ̀ mí dáadáa. Kò needi ìṣese máa kọ lẹ́tà si wọn.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi wọ́n pọ̀, àmọ́ díẹ̀ nínú rẹ̀ oní kọ̀npútà fúnra rẹ̀, kọ̀npútà tẹ́wọ̀n tó ṣe pàtàkì gidi gan. Ẹlẹ́ẹ̀kejì, òní photocopy machine tó ṣe pàtàkì ó náà. Ẹlẹ́ẹ̀kẹta, òní printer torí tí ò bá sí printer, iṣẹ́ wa ò sí. Ẹlẹ́ẹ̀kẹrin, òní color printer, gbogbo wọn wà òkè dáadáa.